Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde rí. Ni ìlú Abẹ́òkúta, wọn máa ń sóde ní gbogbo ọjọ́ Àlàmísì ni wọn máa ń sóde. Àwọn tó fẹ́ gbéyàwó tàbí àwọn tan bímọ tàbí àwọn tó ń ṣe nǹkan àbí àwọn tó ń ṣe ìsìn ikú, wọn máa ń sóde. Wọn máa ń mú aṣọ, wọn máa ń gbé àdá àdúgbò kí wọ́n ó darapọ̀ mọ́ wọn sóde. Wọn máa ń pé ẹbí àtara láti tòsí àgbà tí ibi tó jìnnà, wọn máa ń pe wọn kí wọ́n máa bá wọn ṣàyọ̀, kí wọ́n máa bá wọn ṣe ìdúpẹ́, kí wọ́n máa bá wọn sóde. Mo máa ń lọ sóde tí n bá ráyè, tí ǹ bá sí níbi iṣẹ́, mo máa ń lọ sóde dáadáa. Mo máa ń darapọ̀ mọ́ wọn lọ sóde. Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sóde. Mo ti lọ sóde rí. Mo ti lọ sóde tó pọ̀, tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ mo ti lọ.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ni gbogbo ojúmọ́ tí ojú bá ti mọ́, mo máa ń jí ní aago mẹ́wàá. Aago mẹ́wàá lójoojúmọ́ ni mo máa ń jí. Idi tí mo fi ń jí ní aago mẹ́wàá ni pé mo máa ń ṣiṣẹ́ lálẹ́. Tí n bá ti ṣiṣẹ́ lálẹ́, tó bá di òwúrọ̀, màá sùn. Tó bá ti wá di àkókò mẹ́wàá tí aago mẹ́wàá bá ti lù ú ni màá ti jí. Èdè tí mo fi ń jí ní aago mẹ́wàá nìyẹn. Tí mo bá ti jí, màá gbàdúrà. Tí mo bá tún gbàdúrà tán, màá wo àyíká mi, màá tún un ṣe, màá gbálẹ̀, màá fọ aṣọ, màá ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe láàárọ̀. Tí mo bá ti ṣẹ tán, màá wá jáde lọ sọ́jà láti lọ wa ra nǹkan tí màá fi sèbẹ̀, tí kí n tí màá jẹ. Tí mo bá ti ṣẹ tán, màá wá lọ sí ibi iṣẹ́ lálẹ́. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, ní alẹ́ alẹ́ ni mo ti ń lọ sí ibi iṣẹ́. Idi yìí tí mo fi ń jí ní aago mẹ́wàá ni òwúrọ̀. Bẹ́ẹ̀ yí ni mo ṣe máa ń jí ní òwúrọ̀.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Tí ń bá ti jí ní òwúrọ̀, màá kọ́kọ́ gbàdúrà. Mo máa ń kọ́kọ́ gbàdúrà tí ń bá ti jí. Màá wá ka bíbélì mi, tí ń bá ti ka bíbélì tán, màá kọrin. Tí ń bá tí kọrin tán máa wà bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ilé Màá fọṣọ, màá gbálẹ̀, màá wo gbogbo àyíká mi. Tí ń bá ti ṣe èlèyii tán, màá wá lọ sọ́jà kí n máà kín lọ ra àwọn nǹkan tí màá fi sebẹ̀, tí màá fi ṣe oúnjẹ tí màá jẹ. Tí n bá ti ṣe oúnjẹ tán, oúnjẹ àárọ̀ tí mo ti jeun tán, màá wá jáde, màá wá lọ síbi iṣẹ́. Ní gbogbo òwúrọ̀ tí n bá ti jí, à, nǹkan àkọ́kọ́ tí mò ń ṣe ní pé màá kọ́kọ́ gbàdúrà, màá kọ́kọ́ ka bíbélì mi, màá kọ́kọ́ kọrin sí Ọba ògo Tí n bá ti wá ṣe èlèyii tán, màá wa nǹkan tí màá jẹ, màá wá jáde lọ síbi iṣẹ́. Tí n bá ti dé ibi iṣẹ́, màá wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ǹǹkan tí mo máa ń ṣe l'òwúrọ̀ ni èyí.

Ṣé o ti lè ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Bẹ́ẹ̀ni mo ti lè ẹnìkan kúrò ní iṣẹ́. Nígbà tí à ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní Abẹ́òkúta, nígbà tá kọ́kọ́ bẹ̀rẹ̀, a gba àwọn kan síbi iṣẹ́ kó wá bá wa ṣiṣẹ́, kó wá darapo mọ́ wa ká ṣe iṣẹ́ papọ̀. Irú iṣẹ́ ta à ń ṣe nígbà yẹn ni pé a máa ń ta àwọn aṣọ fún àwọn télọ̀, àwọn tó ran aṣọ. A máa fún wọn ní aṣọ yẹn kó rọ̀ fún yàn, fún òde, fún nǹkan tí àwọn mọ̀lẹ́bí kọ̀ọ̀kan se, a máa ń ta aṣọ fún wọn. Nígbà tí a bá wọn síṣẹ́, a sọ fún wọn gbogbo nǹkan tó yẹ kó má ṣe ṣùgbọ́n wọn ò ṣe é. Wọ́n máa ń pẹ́ dé sí ibi iṣẹ́, wọn ò kí ń ṣiṣẹ́ dáadáa, wọn ò kí ń fojú sí iṣẹ́ tí wọ́n ṣe. Fún ìdí èyí, àwa lè wọ́n kúrò níbi iṣẹ́. So bẹ́ẹ̀ ni mo ti lè ẹnìkan kúrò níbi iṣẹ́, wọn ò ṣe iṣẹ́ yẹn dáadáa, wọn máa ń gbé pẹ́ dé, wọn ò kí ń fi iṣẹ́ yẹn sọ́kàn. Idí tí mo fi lè wọn kúrò ní iṣẹ́ nìyí.

Àkókò mélòó ni o ma ń jẹ óúnjẹ alẹ́? Tí ago bá ti lú mẹ́sàn-án ní alẹ́, mi ò kí ń jẹ oúnjẹ alẹ́ mọ́. À, aago mẹ́sàn-án ni mo ma ń jẹ oúnjẹ alẹ́. Tí aago mẹ́sàn án bá ti kọjá, mi ò ní jẹ oúnjẹ alẹ́ mọ́. Ó ti di, ó di ọjọ́ mi. Ìdí tí mo fi ń jẹ ní aago mẹ́sàn-án ni pé mi ò kí ń tètè kúrò níbi iṣẹ́. Tí n bá ti wá délé, màá wá tètè s'oúnjẹ. Tí ago, tí ago yẹn bá ti tó, màá wá jẹun. Àwọn dókítà náà wọ́n ti kìlọ̀ fún wa kí a máa jẹ oúnjẹ alẹ́ kíá. Ká má jẹ̀ kó pẹ́ jù, pé àwọn oúnjẹ tó bá jẹ lálẹ́ tó bá pẹ́ jù kò ní digest nínú ikùn wa. Fún ìdí èyí ni mo ti máa ń jẹ oúnjẹ alẹ́ mi kí ilẹ̀ tó ṣú.

Báwo ni ó ṣe máa ń kí àwọn ènìyàn? Ní ilẹ̀ Yorùbá, a máa ń kí àwọn ènìyàn ní oríṣiríṣi ọ̀nà tó pọ̀. Tí a fẹ́ kí àwọn tó jú wa ní ọjọ́ orí, ó yàtọ̀. Àwọn tó ń ṣe iṣẹ́ kan ó ní bí a ṣe ń kí wọn. Ẹ kú èyí, ẹ̀ kú ìyẹn, ẹ̀ kú ìṣẹ́, ẹ̀ kú ìtọ́jú, ẹ̀ kú ilé àti ẹ̀ kú ìyẹn. Tí a fẹ́ wá kí àwọn tó dàgbà ju wa lórí, aà kín lo. Ó fún wọn, a máa ń lo ẹ̀, ẹ̀ káàárọ̀, ẹ̀ káalẹ́, ẹ̀ káàsán. Bí mo ṣe máa ń kí àwọn ènìyàn nílé, mo máa ń kí wọn tí bá jẹ́ àárọ̀, màá kí wọn ẹ̀ káàárọ̀. Bí bá dọ̀sán, màá kí wọn ẹ̀ káàsán. Bí ó bá wadalẹ́, màá kí wọn ẹ̀ káalẹ́. Fún àwọn tó dàgbà ju mi lọ, mo màá ń lo ẹ̀ fún wọn. Ẹni tó bá bímọ, ó ní bí a ṣe máa ń kí wọn. Ẹni tó fẹ́ ṣe ìdánwò, ó ní bí a ṣe máa ń kí wọn. Irú iṣẹ́ tí ènìyàn kan máa ń ṣe, ó ní bí a ṣe máa ń kí wọn. So fún ẹ̀dí ẹ yìí bí mo ṣe máa ń kí àwọn ènìyàn nílé.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀, ṣùgbọ́n kò kí ń ṣe nígbà gbogbo ni mo máa ń jẹun nínú ọkọ̀. Àwọn ìgbà tí mo máa ń jẹun nínú ọkọ̀, ó jẹ́ àwọn ìgbà tí mi o ti pẹ́ dé lọ síbi iṣẹ́ or, mi ò tete ro n oúnjẹ tàbí nǹkan mìíràn ṣẹlẹ̀. Mi ò kí máa ń dìde gbé oúnjẹ mi lọ sínú ọkọ̀ lọ jẹ. Àwọn nǹkan ló máa ń fà á, nǹkan ló máa ń ṣẹlẹ̀ tí wà á di wípé mo máa ń jẹun nínú ọkọ̀. Kì í ṣe nǹkan tí mo ní lọ́kàn or nǹkan tí mo ń ṣe lójoojúmọ́. Ó máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan, àwọn nǹkan ló máa ń fà á tí mo fi ń jẹun nínú ọkọ̀. Tí gbogbo tí gbogbo nǹkan bá lọ déédéé, mi ò ní jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n tí nǹkan bá ṣẹlẹ̀ tí mi ò rààyè o mi ò dìde gbé oúnjẹ àbí nǹkan mìí ṣẹlẹ̀, mo máa ń jẹun nínú ọkọ̀.

Báwo ni ó ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ní iṣẹ́ a máa ń ṣètò owó lọ́tọ̀ọ̀tọ̀. A máa ń ṣe ètò owó tí a máa ń fiń ṣe àwọn nǹkan nínú ilé iṣẹ́. A máa ń ṣètò owó tí a máa ń fiń san owó oṣù. A tún máa ń ṣe ètò owó tí a máa ń fin ra nǹkan ta fiń ṣiṣẹ́, àwọn nǹkan bí epo, àwọn nǹkan bí paper ta fiń kọ́ nǹkan, àwọn nǹkan tá ń lò nínú iṣẹ́. A tún máa ń ṣe ètò owó fún àwọn nǹkan ta fẹ́ rà tàbí àwọn nǹkan ta fẹ́ tún ṣe, àwọn nǹkan tó bàjẹ́ ta bá tún ṣe. A tún máa ń ṣe ètò owó láti rí pé gbogbo nǹkan ta ní ní ilé iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́, a máa ń mọ́jútó wọn, a máa ń wọ́n, a máa ń ra àwọn nǹkan tó ti bàjẹ́, à máa ń tún wọn ṣe. A máa ń ṣètò owó fún àwọn nǹkan bí i yẹn. A tún máa ń ṣètò owó fún àwọn nǹkan mìí ní oṣooṣù. A máa ń ṣètò àwọn owó yìí fún gbogbo nǹkan yìí tí mo ti sọ. Àákí máa ń fi àwọn owó yẹn papọ̀, a máa ń ṣè wọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ owó tan pèsè fún idií yìí, owó ta pèsè sí láti ṣe eyi, a máa ń ṣe wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni ẹni a máa ń ṣe ètò owó ní ibi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Mo máa ń, mo ń gbé ní ìlú Abẹ́òkúta, mò ń ṣiṣẹ́ lékò. Ìbàdàn sí Èkó ò jína díẹ̀, ò jína díẹ̀. A máa ń lo ìsẹ́jú wákàtí kan lọ́nà. Mò máa ń jí láàárọ̀ kùtùkùtù, mò máa ń tètè ṣe nǹkan tí mo fẹ́ ṣe nílé, mò máa ń tètè jáde lọ sí ibi tí màá ti wọ ọkọ̀ tó ń lọ sí Èkó. Màá tètè débẹ̀, màá débẹ̀ ní ìdájí, màá lọ wọ mọ́tò àkọ́kọ́ tó máa kúrò lọ sí Èkó. Mo máa ń ṣe báyìí ní ojoojúmọ́ nítorí pé ibi tí mo ti ń gbé àti ibi tí mo ti ń ṣiṣẹ́ ò jína. A máa lo wákàtí kan lọ́nà. Só mo máa ń tètè kúrò, só máa tètè débí iṣẹ́ kí àwọn tó ń gbé ní Èkó kó jáde. Mi ò ní rí traffic lọ́nà. Fún ìdí ni mo ti máa ń tètè jáde. Màá máa ń tètè jáde, màá ń tètè rìn àjò lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ láàárọ̀ láàárọ̀.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bó ṣe máa ń se oúnjẹ. Mo máa ń se oúnjẹ nílé. Lójojúmọ́ ni mo máa ń se oúnjẹ. Mi ò kí ń ra oúnjẹ níta. Mi ò kí ń lọ sí ilé oúnjẹ láti lọ ra oúnjẹ. Mo máa ń se oúnjẹ fún ara mi nílé. Máa lọ sọ́jà, máa lọ ra àwọn nǹkan tí mo nílò láti se oúnjẹ. Mo máa ń se oúnjẹ fún ara mi nílé. Mi ò kí ń fẹ́ràn láti máa jẹ oúnjẹ níta. Mo mọ bó ṣe ń ṣe bẹ́ẹ̀, mo mọ bó ṣe ń ṣe ẹ̀fọ́, mo mọ bó ṣe ń ṣe àmàlà, mo mọ bó ṣe ń ṣe ewédú, mo mọ bó ṣe ń ṣe ìrẹsì, mo mọ bó ṣe ń ṣe iyan, mo mọ bó ṣe ń ṣe oríṣiríṣi oúnjẹ. Fún ìdí yìí ni mò ṣé ń se oúnjẹ fún ara mi nílé torí pé mo mọ bó ṣe ń se oúnjẹ. Èyí ló fa tí mo ti ń ṣe nǹkan mi fún ara mi nílé.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? O ti pẹ́ díẹ̀ tí mo lọ sí ibi tó ti ń wo eyín. O ti pẹ́ díẹ̀, o ti pẹ́, o ti pẹ́. Mi ò tiè rántí, o ti pẹ́. Ìdí èyí ní wípé kò sí nǹkan tó ṣe eyín mi. Mi ò ní, mi ò ní àwọn nǹkan tí mo fẹ́ lọ rí dókítà fún. Mi ò, o ti pẹ́, o ti pẹ́, o ti pẹ́. Mi ò, mi ò ti è ní nǹkan, kò fún mi, eyín mi ò fún mi wàhálà, kò, kò dà mú mi, kò ṣe nǹkan. So o ti, o ti pẹ́ gan, o ti pẹ́ gan tí mo lọ wo eyín. Nítorí pé mi ò ní àwọn ìṣòro pẹ̀lú eyín mi. Àwọn, àwọn eyín mi fún mi ní wàhálà, kò fún mi, kò dà mú mi, kò ṣe nǹkan kan fún mi. Fún ìdí èyí ni o ti wá pẹ́, o ti wá pẹ́ gán an tí mo lọ wo eyín mi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ bí wọ́n ṣe ń ṣe YouTube. Ǹkan tí mo fẹ́ kọ́ nìyẹn, ìmọ̀ tí mo fẹ́ lọ kọ́ nìyẹn. Ìdí tí mo fẹ́ lọ kọ́ bó ṣe ń ṣe YouTube ni pé, ní ìsìn ní ẹ̀rọ ayára bí àṣá. Àwọn tó mọ bó ṣe ń ṣe YouTube, wọ́n máa ń ní owó, wọ́n máa ń ní owó láti YouTube. Àwọn YouTube máa ń san, máa ń sanwó fún wọn, máa ń sanwó dáadáa, wọ́n máa ń sanwó dáadáa fún wọn. Idí èyí ni mò fẹ́ lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe, tí mo fẹ́ lọ darapọ̀ mọ́ wọn kí n kọ́ bó ṣe ń ṣe YouTube. Ìmọ̀ tuntun tí mò nílò lọ kàn láti lọ kọ́ nìyẹn. Mo ti bẹ̀rẹ̀, mo ti lọ bá àwọn tó máa ń kọ́ ènìyàn ko kọ́ mi. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn, bó ṣe ń ṣe YouTube, ǹkan tí mo fẹ́ kọ́ nìyẹn.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́, màá ń fọ láàárọ̀, lọ́sàn-án àti alẹ́. Àti nígbà tí mò ń fọwọ́ mi ṣe nǹkan, tí bá ti ṣe nǹkan tán, tabi mo ti fọwọ́ mi ṣiṣẹ́ tán, mò máa ń fọwọ́. Kò kí n dá kí èèyàn fọwọ́ ṣiṣẹ́ tàbí kó fọwọ́ ṣe nǹkan, kí ó máa kí tí wọ́n bá ti wá ṣetán kó gbàgbé láti fọwọ́ wọn. Ó máa ń fá àìsàn, máa ń fá àwọn nǹkan tí ó dá lára. Ó dá kí èèyàn máa fọ ọwọ́ lójoojúmọ́ nígbàkigbà tí wọ́n bá ti fi ọwọ́ wọn ṣiṣẹ́ tàbí wọ́n ṣe nǹkan pẹ̀lú ọwọ́ wọn. Tí wọ́n bá ti wá ṣetán, ó yẹ kó fọ ọwọ́ wọn, ó dá, ó ṣe nǹkan pàtàkì. Kí tí ẹni bá ti wá ṣiṣẹ́ tán pẹ̀lú ọwọ́, kó fọwọ́ wọn. Mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́, tí mo bá, tí mo bá ti wá ṣe nǹkan tán pẹ̀lú ọwọ́ mi, mo máa ń fọwọ́. Láàárọ̀, mò máa ń fọwọ́ mi, lás-- lọ́sàn-án àti alẹ́, mò máa ń fọwọ́ mi.

Ṣé o fẹ́ràn jiyàn? Rárá o, mi ò fẹ́ràn kí má jiyàn. Mi ò fẹ́ rárá, rárá, rárá. Mi ò fẹ́ rárá. Ìdí tí mi ò fẹ́ láti máa jiyàn ni pé tí èèyàn bá ń jiyàn, ó ma, ó ma, ó ma fún yàn, fún yàn ni, lónìí òní ìṣòro. Ó ma ń fún yàn kí ara èèyàn kó ṣáré. Nítorí pé tí èèyàn bá fẹ́ jiyàn, a máa sọ̀rọ̀, a máa pariwo, a máa sọ̀rọ̀, a máa pariwo. Àwọn ariwo yẹn máa ń jẹ́ kí orí máa fọ́yàn. Mi ò kíń like láti máa jiyàn. Kò ji, jí, jiyàn kò jẹ́ nǹkan tí mo máa ń like láti ṣe. Mi ò fẹ́ràn láti jiyàn rárá. Mi ò fẹ́ wàhálà. Mi ò fẹ́ kí máa sọ̀rọ̀ púpọ̀. Mi ò, mi ò kíń fi ara mi sí ipò tí màá máa jiyàn. Mi ò fẹ́ràn láti máa jiyàn rárá, rárá, rárá.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù ti àlejò ìjara. Mo máa ń lò wọ́n lọ́pọ̀lọpọ̀. Mo máa ń lò Facebook mi, mo máa ń lò WhatsApp, mo máa ń lò Twitter, mo máa ń lò YouTube, mo máa ń lò àwọn báǹkì áàpù tí mo máa ń fi fowó ránṣẹ́. Mo máa ń lò wọ́n dáadáa lójoojúmọ́ ni mo máa ń lò wọ́n. Mo máa ń fi àwọn áàpù social media, mo máa ń lò wọ́n. Mo máa ń lò TikTok àti Instagram, mo máa ń lò wọ́n lọ́pọ̀lọpọ̀ lójoojúmọ́. Mo mọ̀ bó ṣe ń lò wọ́n dáadáa torí pé mo máa ń lò wọ́n. Mo mọ̀ bó ṣe ń lò, mo mon bó ṣe ń ṣiṣẹ́. Mo mọ gbogbo nǹkan tó yẹ kón mọ̀ nípa àwọn áàpù yẹn. Mo mọ̀, mo máa ń lò wọ́n ju Facebook, WhatsApp, Twitter, Instagram. Mo máa ń lò wọ́n àti áàpù tí a máa ń fi ń fowó ránṣẹ́ ní báǹkì, àwọn báǹkì áàpù. Mo máa ń lò wọ́n dáadáa. Mo mọ̀ bó ṣe ń lò wọ́n, mo mọ̀ dáadáa.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo máa ń bá wọn ṣiṣẹ́ dáadáa ní ilé iṣẹ́ wa. A máa ń pín iṣẹ́ tá a máa ń ṣe. Àwọn dìpátmẹ́ntì wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Iṣẹ́ tí dìpátmẹ́ntì máa ń ṣe ó yàtọ̀ fún-- ó yàtọ̀ sí iṣẹ́ tí dìpátmẹ́ntì mìíràn máa ń ṣe. A máa ń pín iṣẹ́ yẹn, àwọn eleyii máa ṣe eleyi iyẹn, màá ṣe yẹn, àwọn mìí máa ṣe iṣẹ́ tó yàtọ̀. A kì í ṣe iṣẹ́ tó papọ̀, a kì í ṣe iṣẹ́ kan náà. Ṣùgbọ́n tí oníkálukú bá ti ṣiṣẹ́ tán, à, o ma-- ó máa ń jẹ́ kí iṣẹ́ wa kó wá papọ̀ táa bá ti pári ṣe tán. A máa ń ṣiṣẹ́ dáadáa, a máa ń sọ̀rọ̀ dáadáa, a máa ń jẹ́ kó yé gbogbo wa tó wà ní ibi iṣẹ́, a máa ń sọ̀rọ̀ kó yé ohun nǹkan tó wà lọ́kàn wa táa fẹ́ ṣe, a máa ń jẹ́ kí gbogbo èèyàn gbo. So a máa ń ṣiṣẹ́ dáadáa, a kì í jí yan, a kì í jà, kò sí wàhálà, kò sí nkán tó máa ń ṣẹlẹ̀. A fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní ilé iṣẹ́ yẹn.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tó máa ń ṣe lórí tẹlifísàn. Mo máa ń wo àwọn ètò nípa sport, àwọn ètò nípa boxing show, àwọn ètò nípa ìlera àwọn ni mo máa ń wo. Mo like, mo fẹ́ràn kí ń máa wo àwọn irú ètò yẹn lórí tẹlifísàn. Mo máa ń wo wọn dáadáa, mo máa ń kẹ́kọ̀ọ́ lórí wọn, mo máa ń kọ́gbọ́n, mo máa ń kọ́gbọ́n lórí ká kọ́ ọgbọ́n nípasẹ̀ wọn. Mo máa ń wo àwọn documentary, mo màá wo àwọn news, news highlights tí wọ́n máa ń ṣe lórí tẹlifísàn. Mo like ki n máa wo wọn kí ń máa gbọ́ ìròyìn lórí tẹlifísàn. Mo máa ń wo àwọn ètò yẹn, ètò ìròyìn, ètò documentary, ètò, ètò oríṣìíríṣìí ló wà. Mo fẹ́ràn kí ń máa wo àwọn ètò yẹn lórí tẹlifísàn.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀, mi ò kí ń fẹ́ràn ǹkan tó darapọ̀ mọ́ alẹ́. Mo fẹ́ràn ǹkan òwúrọ̀, tí ń bá ti jí ní àárọ̀, inú mi máa ń dùn, inú mi máa ń dùn gan torí pé mo fẹ́ràn, ẹ, gbogbo ǹkan tó dára mọ́ òwúrọ̀. Mi ò kí ń fẹ́ràn ǹkan alẹ́, mi ò kí ń fẹ́ràn láti máa ṣe ǹkan alẹ́. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀, tí ìmọ́lẹ̀ yẹn bá jáde, tí àwọn tó fẹ́ lọ síbi iṣẹ́, wọ́n máa ń ríran lọ síbi iṣẹ́, wọ́n máa roná lọ síbi iṣẹ́. Àwọn tó máa ń lo, tó máa ń wa mọ́tò, tó máa ń wa kẹ̀kẹ́ wọn, wọ́n máa, wọ́n máa, wọ́n máa rí ọ̀nà lọ tí, láti lọ síbi iṣẹ́. Nítorí pé òwúrọ̀ ti mọ́, wọ́n máa ń ríran. Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀, mi ò fẹ́ràn ti alẹ́, ti ìrọ̀lẹ́. Mi ò fẹ́ràn, ti òwúrọ̀ ni mo fẹ́.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Nígbà tí mo máa ń jẹun, mo ní ìwà tó dára. Mo máa ń jẹ́ kó wà lọ́kàn mi pé mo, mo ti ń jẹun o kí n má ṣe nǹkan tí ò yẹ kí n ṣe. Mo máa ń fisọ́kàn nígbà tí mo fẹ́ bá jẹun pé mo nílò láti ní ìwà tó dá. Nígbà tí mo ń jẹun, mo máa ń ní ìwà tó dá. Mo máa ń fisọ́kàn pé nígbà tí, nígbà tí mo fẹ́, tí mo fẹ́ jẹun, mo máa ń fisọ́kàn pé mo nílò láti ní ìwà tó dá. Mo nílò láti ṣe nǹkan tó yẹ kí n ṣe. Mo máa ń fisọ́kàn pé ó yẹ kí n ní ìwà tó dá, kí n jẹun dáadáa, kó bí ó yẹ kí n jẹun. Kí n má jẹun ní tí kò dá, kí n má ṣe bí ti nǹkan tí ò dá. Mo máa ń fisọ́kàn pé mo nílò láti ní ìwà tó dá nígbà tí mo ń jẹun.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi owó pamọ́. Kò ní dá kí èèyàn máa ṣiṣẹ́ kó máa rọ́wó, kó máa ná gbogbo owó yẹn tán. Mi ò kí ń ná owó mi tán, màá ń fowó pamọ́. Màá ń fowó pamọ́ sínú báǹkì, mo tún máa ń fowó pamọ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Màá ń fowó pamọ́, tí nǹkan bá ṣẹlẹ̀ tí mo nílò owó, màá ní nǹkan tí màá lọ bá tí màá gbowó mi jáde. Owó jẹ́ nǹkan tó pàtàkì tí ó ṣe pàtàkì kí èèyàn máa fowó pamọ́. Kò kì í ṣe nǹkan tó dá kí èèyàn máa ṣiṣẹ́ kó máa gbowó, kó máa ná gbogbo owó yẹn tán. Kò kì í ṣe nǹkan tó dá. Tí nǹkan bá ṣẹlẹ̀, ó yẹ kí èèyàn ní owó tó ti fi pamọ́ tí èèyàn dẹ máa lò láti fi ṣe ìtọ́jú fún nǹkan tó ṣẹlẹ̀. Fífi owó pamọ́ jẹ́ nǹkan tó pàtàkì, mo máa ń fowó pamọ́

Ṣé o ní ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo lo kọ̀. Ọkọ̀ tí mò ń lò ní honda end of discussion. Ọkọ̀ tí mò ń lò ni mo lọkọ̀. Tí èèyàn bá ti bẹ̀rẹ̀ sí n ṣiṣẹ́, ó yẹ kí èèyàn lokọ̀. Ọkọ̀ ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Tí èèyàn fẹ́ bá fẹ́ jáde, tí wón fẹ́ lọ síbi kan, tí won fẹ́ lọ ṣe ilé àbí tí won lọ ṣe iyẹn, ó yẹ kó lọkọ̀ tí wọ́n máa lò láti fi lọ ṣe nǹkan tí ó fẹ́ ṣe. Tí èèyàn ò ná ọkọ̀, ó jẹ́ nǹkan tó pàtàkì. Mo lọkọ̀, mo mọ bó ṣe ń wa ọkọ̀. Tí n bá fẹ́ jáde, mo máa ń jáde pẹ̀lú ọkọ̀ mi. Ọkọ̀ mi, tí nǹkan bá ti ṣe ọkọ̀ yẹn, mo ní àwọn mechanic tí mo máa ń pè, tí wọ́n máa wá bá mi wo nǹkan tó ṣe ọkọ̀ yẹn. Mo lọkọ̀ tí mo wà, ọkọ̀ mi wà nlé.

Báwo ni o ṣe máa ń rí ìdájú pé ọjà rẹ dára? Mo máa ń bèèrè lọ́wọ́ àwọn oníbàárà mi. Mo má ń bèèrè lọwọ won kó fún mi lési, kọ fún mi lési bí wọ́n ṣe rí ọjà mi. Tí àwọn oníbàárà bá ti ra ọjà lọ́wọ́ mi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń lò, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan, mo máa ń, mo máa, mo máa ń bèèrè lọ́wọ́ wọn kọ fún mi lési. Àwọn èsì tí mo ti wá bá lọ́dọ̀ wọn, ló máa ń fún èmi ní ìdájú pé ọjà tí mò ń tà ó da, ó dára, ó dára púpọ̀. Tí àwọn tó máa ń lò àwọn ọjà yẹn, tí wọ́n bá ti ra ọjà yẹn lọ́wọ́ mi, tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ń lò, àwọn èsì tí mo ti, tí mo wá gbà látọ̀jọ, láti ọwọ́ wọn ló máa ń fún mi ní ìdájú pé àwọn ọjà tí mò ń tà ó jẹ́ nǹkan tó dára.

Ṣé o má n ṣiṣẹ́ ju wákàtí lọ? Mo má n ṣiṣẹ́ ju wákàtí lọ, óó irú iṣẹ́ tí mo n ṣe wákàtí kan kò lè tó láti fi iṣẹ́ yẹn. Mo má n ṣiṣẹ́ ju wákàtí lọ, nítorí irú iṣẹ́ tí mo n ṣe ó pọ̀ gan. Mo má n ṣiṣẹ́ ju wákàtí lọ, nígbà mí mo má n ṣiṣẹ́ wákàtí mẹ́wàá mi ò tí ì ṣiṣẹ́ tán, nítorí pé àwọn iṣẹ́ ẹ pọ̀, o nílò wákàtí tó pọ̀ láti ṣe é tán. Mo má n ṣiṣẹ́ ju wákàtí lọ, wákàtí kan, wákàtí kan kò tí è tó mi rárá, kò tó rárá, kò tó rárá láti ṣe nǹkan. Mo má n nílò àwọn wákàtí tó pọ̀ láti ṣiṣẹ́ torí irú iṣẹ́ tí mo n ṣe mi ò ní, mi ò kòriikoile, mi ò le ṣiṣẹ́ pẹ̀lú wákàtí wákàtí kan kéré ó kéré gan. Mo má n lo àwọn wákàtí tó pọ̀ láti ṣiṣẹ́ torí pé iṣẹ́ tí mo fẹ́ ṣe ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀.